Mo sábà máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ nípa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kẹ̀kẹ́ tàbí ọkọ̀ akérò dá lórí ibi tí mo wà àti àkókò. Ní gbogbo ìgbà mo gbìyànjú láti ṣètò àkókò dáadáa, yàgù fún ìdákẹ́jẹ́, kí ìrìn àjò sì lọ ní ìtẹ́lọ́rùn. Ìrìn àjò dáadáa tún ràn mí lọ́wọ́ láti dé ní àkókò pẹ̀lú agbára àti ìmọ̀lára rere.